Ṣé o ti lọ ṣọdẹ rí? À, daddy mi ò ṣe ọdẹ, mummy mi ò ṣe ọdẹ, mo ti fẹ́, mo ti fẹ́ lọ ṣe ọdẹ. Àh, mi ò ṣe ọdẹ rí o, mi ò ṣe ọdẹ rí. Ẹbí o, kì í ṣe bí ọlọ́dẹ. Mi ò ṣe ọdẹ rí.

Data tí o máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ tó, a! Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀, kò kí n tó máa ń ṣe ìmíì sí ni. Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ ò kí n tó máa ń ṣe ìmíì sín ni. Kò pọ̀ tó máa ṣe mẹ́ẹ̀sín ni. Nítorí pé mo máa ń lo data dáadáa.

Yàrá wo nínú ilé rẹ lo fẹ́ràn jù? Iyàrá ibùsùn, ibi tí mo ti ń sùn, ibẹ̀ ni mo fẹ́ràn jù. Torí ìbẹ̀ ni máa ń forí mi lé, mo de máa ń gbàdúrà, èmi nìkan mo le wà níbẹ̀. Àlejò o le kan le wọ bẹ̀ lásán, èmi nìkan ni máa wà níbẹ̀. Iyẹn ni mo fẹ́ràn jù nínú iyàrá, yàrá, yàrá, iyàrá mi nìkan, yàrá ibùsùn.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? A, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan torí èèyàn ní láti ṣe ètò ǹkan kí èèyàn tó ṣe kó bá lè yọrí sí réré. Èèyàn kan le sọ pe ohun fẹ́ ṣe nkan keeyan kan ṣe. Èèyàn máa ń ní láti ṣe ètò ẹ lẹ́ẹ̀ kí èèyàn tó bẹ̀rẹ̀ sí ní mú ṣé, so mo máa ń ṣe ètò.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi, màá kọ sílẹ̀ ni. So-- màá kọ sílẹ̀ kí, kí, kí n má ba gbàgbé, màá kọ sílẹ̀ ni. Torí tí mo bá kọ sílẹ̀, mo lè gbàgbé láti ṣe àdéhùn mi. Èmi ò dẹ̀, èmi ò dẹ̀ fẹ́ràn kí wọ́n máa má dé, àdéhùn ṣe kò dára.

Nígbà wo ni, nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mi ò kí sábà lọ sí ọjà. Ìyàwó mi àbí màmá mi ló máa ń sábà lọ sí ọjà láti lọ ra nnkan oúnjẹ. Mi ò kí sábà lọ sí ọjà fúnra mi. Mi ò kí sábà lọ fún sí ọjà fúnra mi. Awon iyawo mi ati lo maa n bamise.